Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi ni yàrá tí mo máa ń sùn sí. Nítorí pé kíni yàrá yẹn nìkan ni yàrá tí mo fẹ́ràn jù lọ. Ọlá pé èmi nìkan ni mo máa ń ráyè láti wọ bẹ. Kò sí ẹlòmí tó máa ń wọ bẹ. Tí nǹkan bá sì ti ń se mí, yàrá tó jẹ́ pé mo máa ń lo láti ṣe kíni, láti bá a sinmi, kí n ro nípa ọ̀rọ̀ ilé, ayé mi ni. Kò sẹ ni, kò sẹní kẹ́ni tó ní àyè àní àbí àǹfààní láti wọ inú yàrá náà láìsí asẹ mi ní ibi bẹ. Yàrá n ni yàrá tó jẹ́ yàrá tó wà sacred sí mi tó jẹ́ pé yàrá mímọ́ ni ló jẹ́ sí mi. Èmi nìkan mo láǹfààní láti wọ bẹ nítorí pé kíni ìbẹ̀ mo mọ ń kó gbogbo àwọn nǹkan mi sí. Kò sí ẹni anybody tó ní àǹfààní láti wọ inú yàrá náà nítorí pé kíni yàrá tèmi nìkan ni. Yàrá náà mo sì fẹ́ràn jùlọ̀ nínú gbogbo yàrá. Àti pé kíni gbogbo nǹkan tí mo lè fi ṣe ara rindin wà níbẹ̀. Se ka sọ nípa fridge ni, àbí ká sọ nípa, àbí ká sọ nípa tẹlifíṣàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo ẹ̀ ló wà níbẹ̀. Nítorí náà ó wà lára àwọn ìdí tí mo fi fẹ́ràn yàrá náà gidi gan.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Mo fẹ́ràn láti máa mú kọ́kọ́rọ́ mi jáde tí mo bá ti ń jáde lọ. Nítorí pé kí ni? Èmi nìkan ni mo wà nínú ilé tí mo máa ń gbé. So nítorí ìdí èyí, mo fẹ́ràn láti máa mú kọ́kọ́rọ́ mi jáde lọ. Nítorí pé kíni tí bá fi sínú ibì kan ní ilé àbí lẹ́nu ọ̀nà kò ṣe kíni, kò dáàbo bo yàrá mi. Ẹnikẹ́ni kan le dé kó wọlé, kó ní àǹfààní láti jí nǹkan gbé nínú ilé. Nítorí náà, nígbà tí mo bá ti ń jáde lọ, mo máa ń mú kọ́kọ́rọ́ mi jáde. Tí mo bá ti fi sá pọ̀, ó ti ṣe kíni, ó ti àbò ti wà lórí rẹ̀, ó sì ti safe ní ààbò tó wà.

Ṣé o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá n sùn? Tí mo bá fẹ́ lọ sùn, mi ò kí ń sábà fi aṣọ ìbora bora nítorí pé kí ni ooru máa ń mú mi. Mo jẹ́ ẹni tí ó tètè máa ń mu ooru. Àmọ́ tó bá di ní ọwọ́ ooru nígbà mi tí ilẹ̀ bá ti mi, òtútù máa ń mú. N ó nílò láti lọ mú aṣọ ìbora kí n fi bo ara mi. Àmọ́ tí mo bá fẹ́ lọ sùn ní alẹ́, mi ò kí ń sábà fi aṣọ bora nítorí pé mo máa ń fẹ́ kí atẹ́gùn máa fẹ́ sí gbogbo akíyẹ́mí ara mi. Ṣùgbọ́n tí iná bá dé àbí tí atẹ́gùn bá ń fẹ́ tí ilẹ̀, tí ilẹ̀ bá ti mí ní ooru, mo máa ń lọ mú aṣọ tí màá fi bora. Àmọ́ tí bá fẹ́ sùn lálẹ́, mi kì n lo aṣọ ìbora.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Ǹkan tó ṣẹlẹ̀ ní wipé oúnjẹ alẹ́ mi, mo máa ń fẹ́ràn láti tètè máa jẹ, boya bíi agogo méje alẹ́. Ṣùgbọ́n tí àye ò bá fi lè gbà mí bóyá mo ní ǹkan tí mò ń ṣe àbí mo busy pẹ̀lú àwọn ǹkan mìíràn, ó lè pẹ́ ju aago méje alẹ́ tí mò dárúkọ lọ. Àmọ́ ó, mo fẹ́ràn kí n tètè máa je oúnjẹ mi ní aago méje alẹ́ nítorí pé yóò ti digest kó tó di ìgbà tí màá sùn. Ìgbà tó dára láti máa je oúnjẹ alẹ́ nìyẹn. Ní ìgbà mí mọ̀ ń bẹ tó jẹ́ wípé in ti lọ látaárọ̀ tó jẹ́ pé alẹ́ ni n tó dé. Ìgbà yẹn ni mo wàá lè wá sùn dí boya bíi aago mẹ́jọ, mẹ́saàn án, abi mẹ́wàá alẹ́. Àmọ́ tó bá ti di iru aago báhun, mi ò kí ń jẹ oúnjẹ tó le. Mo máa fẹ́ràn láti máa mú boya bíi ẹ̀kọ àbí tea kí n tó lọ sùn.

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọlẹ̀? Ìmọ́lẹ̀ tí mo fẹ́ràn jù lọ ni ìmọ́lẹ̀ òwúrọ̀. Nítorí pé kíni tí eyan bá ṣẹ́ ẹ jí láàárọ̀, tí ẹ̀yin bá jáde síta, atẹ́gùn ò mọ fẹ́ ẹ, eyan ò mọ̀, a, gbogbo ara eyan ò mọ̀ ṣe, yóò mọ̀ gba atẹ́gùn pẹ̀lú natural, natural air. So mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ gidi gan. Tí n bá kọ́ jí láàárọ̀ kutukutu, nnkan tí mo kọ́ máa ń ṣe ni pé màá kọ́kọ́ jáde síta. Màá jókòó ní abẹ́ igi tó wà ní ilé mi, màá máa wọ àyíká, màá máa faragbá, màá máa faragbá atẹ́gùn, ín sì máa wò ìmọ́lẹ̀. Mo nífẹ̀ẹ́ sì ìmọ́lẹ̀ òwúrọ̀ gidi gan.

Ṣé o máa ń gbọ́ podcast? Bẹ́ẹ̀ni mo máa ń gbọ́ podcast dáadáa. Ṣùgbọ́n podcast ti mó fẹ́ràn jù lọ láti máa gbọ́ ni podcast ẹ̀sìn, bíi kí wọ́n máa analyze Qur'an nítorí pé kí ni Mùsùlùmí ni èmi. Mo máa ń gbọ́ podcast ẹ̀sìn dáadáa. Ó sì ni podcast kan tí mo máa ń gbọ́, wọ́n máa ń pè é ní podcast Mufti Menk. Oun ló máa ń ka Qur'an níbẹ̀, ó sì máa ń ṣe analysis àwọn ẹ̀sìn. Ǹnkan tó yẹ kí ẹeyan ṣe, ǹnkan tó yẹ kí ẹeyan ṣe nínú ẹ̀sìn. Podcast jẹ́ ǹnkan tó dára púpọ̀ láti máa gbọ́, tí ẹ̀eyan bá rí àyè rẹ̀ láti máa gbọ́. Nítorí pé kí ni, ó mọ́ n tọ́na sí ó mọ́ n tọ́ eeyan sí ọ̀nà láti mọ̀ ǹnkan láti ṣẹ daadaa, láti mọ̀ ǹnkan tí wàá ṣe àti ǹnkan tí óò ní ṣe. Ṣùgbọ́n e máa ń sábà gba àkókò ẹ̀eyan. Torí e ni mo fi sọ pé tí ẹ̀eyan bá ní ààyè láti máa gbọ́, ó dára púpọ̀ láti máa gbọ́ podcast dáa. Tho, mo ní plan láti máa gbọ́ podcast mi yàtọ̀ sí podcast ẹ̀sìn, ṣùgbọ́n ààyè ni ò tíì, mi ò tíì rí àyè láti máa, láti máa gbọ́. Àmọ́ bí ó ṣe ń lọ, n yó wá podcast mi tó wà interesting láti ṣe kí ni, láti máa gbọ́. Nítorí pé podcast dára púpọ̀

Ṣé o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ ni mo máa ń wọ ago ọwọ́, mo sì fẹ́ràn láti máa wọ ago ọwọ́ gidi gan, nítorí pé kí ni ó wà lára ẹ̀ṣọ́ ara. Tí mo bá wọ ago ọwọ́ jáde, kódà kín ti, kí ń má tí ì lọ jìnnà, mo máa fẹ́ràn láti padà láti máa wọ ago, láti lọ wọ ago mi. Nítorí pé kí ni, mo gbà pé ó máa ń compliment ìmúra tí èèyàn bá mú. Ago ọwọ́ dára gidi gan, ṣùgbọ́n ó di, ó depend bí ẹ̀yin bá ṣe ń wọ ago ni ó máa di ta mí. Àmọ́ ìmá ń bùkún ẹwà ara ẹ̀yàn, ó sì máa ń bùkún ẹwà aṣọ tí èèyàn bá wọ̀. Mo nífẹ sí lọ láti máa wọ ago ọwọ́ tí m bá jáde, kò sí ni, tí bá fi lè jáde, ago mi máa ń wà ní ọwọ́ mi, gbogbo ibi tí mo bá ṣe ń lọ, ago mi máa ń wà ní ọwọ́ mi. Ago ọwọ́ dára púpọ̀ láti máa wọ̀, ìyiun fẹ́ ẹni tó fẹ́ràn láti máa wọ̀.

Ṣo fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn-ín? Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àlọ́ àwọn apanilẹ́rìn-ín. Mo sì fẹ́ràn láti máa gbọ́ àlọ́ dáadáa. Nítorí pé tí n bá gbọ́ àlọ́ apanilẹ́rìn-ín, e máa ń jẹ́ kí inú mi dùn. E sì máa ń jẹ́ kí ara mi yá gágá. Mo rántí ìgbà kékeré wa, ta sì ń dàgbà lọ, tí mo ń gbé pẹ̀lú ìyá ìyá mi, a máa ń gbọ́ àlọ́ apanilẹ́rìn-ín lórí rédíò. Tí a bá ti gbé sí wáì, ó láàárọ̀ àkókò tan máa ń gbé sí ní alẹ́. Tí mo bá ti tẹ́tí sí wáì, mí ì fẹ́ ku ro n bẹ́ẹ̀ tí prógraàmù tí ó fi parí. Nítorí pé kíni, wọn ó mọ sọ oríṣiríṣi àlọ́ apanilẹ́rìn-ín fún wa lórí rédíò prógraàmù ni. Àti ìgbà yẹn ni mo ti fẹ́ràn láti máa gbọ́ àwọn àlọ́ apanilẹ́rìn-ín tí mo fi dàgbà gan. Tí mo fi dé dàgbà báyìí, mo máa ń search online nígbà míì láti wá àwọn àlọ́ apanilẹ́rìn-ín láti máa gbọ́. Nítorí pé kíni, ì máa ń mú kí ara yá gágá, yóò sì máa mú kí inú ẹ dún dáadáa.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Èmi ò ní, èmi ò ní iye òdìwọ̀n ìgbà tí mo máa ń fọwọ́ ní oojúmọ́ nítorí pé kí ni tí n bá di fọwọ́ mi ṣe nǹkan tó yẹ tó gba kí n fọwọ́, mo máa ń fọwọ́ ni immediately. Kódà mo máa ń fẹ́ láti máa fi ọwọ́, à ń, láti máa fi ọṣẹ àti omi fọwọ́ kí ọwọ́ n ko lé bá mọ́ dáradára nítorí pé mo ní ìgbàgbọ́ wípé tí ẹ̀eyań bá ti fi ọwọ́ mú ǹkan, ǹkan tó dára ni láti fọ ọwọ́ nítorí pé kí ni, ọwọ́ jẹ́ ǹkan tó máa tètè lọ sí ẹnu, ọwọ́ jẹ́ ǹkan tí eeyan máa fi ń gbá ǹkan mú. So, tí eeyań bá ti fi ọwọ́ gbá ǹkan mú, tí eeyan sì rí pé ǹkan tí ò mọ́ ni, kí eeyan tètè fọ ọwọ́, òun ni ó ti dára jù. So, kí ni óun wà lọ́kàn mi tipẹ́tipẹ́ tí n bá ti fọwo gbá ǹkan mú báyìí tí mo sì rí pé kí ni yíi kìí ṣe ǹkan tó mọ́, màá ṣe kí ni? Màá tètè lọ fọ ọwọ́ mi kó lè bá mọ́ nítorí pé mi ò mọ̀ bá tí màá fi ọwọ́ mú ǹkan tí màá fi mú lọ sí ẹnu.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? Èmi bí mo ṣe wà yìí, tí bá ti rí pé mo jẹ bí ọ̀rọ̀, mo máa ń fẹ́ràn láti tọrọ àforíjì lọ́wọ́ ẹni tí mo ṣẹ̀. Báwo mo ṣe máa ń ṣe, ta bá jijọ ní ìfàǹfà tí mo ṣe farabalẹ̀ tí mo ronú sí pé à tà ló jẹ̀bi, tí mo ti pé a, èmi ni mo jẹ̀bi. Mo máa ń nífẹ̀ẹ́ láti pẹ ẹni náà kó jẹ́ ká ríra. Ta bá ti ríra, a ó sọ̀rọ̀, a ó tutù sọ. Ta bá ti wá yẹra wá yé, ń tọrọ àforíjì. Bo ṣe kí n sọ fún un pé kó má bínú ni? Àbí kó dà? Tí m bá rí pé ẹni tó jù mi lọ, tó yá mí àgbàlagbà ní, í ṣe kí ni? Yín ń kunlẹ̀ àbí kí ń dọ̀bálẹ̀ fẹnu pé kí wọn má bínú, kó sì parí síbẹ̀. Nítorí pé kí ni, àforíjì jẹ́ ǹkan tó dára púpọ̀ láti máa ṣe. Ó sì máa ń mú ìrẹ́pọ̀ wà láàárín àwọn èèyàn. So bí mo ṣe máa ń tọrọ àforíjì nu, só fà tí m bá ti rí pé a, kí ni yìí, èmi ni mo jẹ bí o. Èmi ni mo jẹ bí ọ̀rọ̀. Yín ṣe kí ni? Yín tún rò òri mi, yín tún pa. Tí bá yé ṣe tún pa, yín pẹ ẹni náà, yín ṣe tọrọ àforíjì. Tó bá jẹ́ ọmọ ẹni tí ó, ẹni tí ó jẹ́ irọ̀ mí ni, a ó dì mọ̀rá, yín sì ní kó má bínú. Àmọ́ tó bá jẹ́ àgbàlagbà ni, yín ṣe kí ni? Yín dọ̀bálẹ̀ fẹnu pé ẹ má bínú, ọmọdé ni í ṣe mí.

Ṣe Wi-Fi rẹ yára tó? Èmi e ṣe ẹni ti ó máa ń lo Wi-Fi nítorí pé kíni, fóònù kan ni mò ń lo. Do, mò ń lo tẹlifíṣànì náà àmọ́ fóònù tí mò ń lo mo fi máa ń kọ̀nẹ́ẹ̀tì tẹlifíṣàn Wi-Fi mi. Tẹlifíṣàn tí mò ń lo smartphone ni. So tí bá ti kọ̀nẹ́ẹ̀tì, tí bá ti tan Wi-Fi fóònù mi, òun mo máa ń kọ̀nẹ́ẹ̀tì mọ tẹlifíṣàn mi. Ṣùgbọ́n ó maá ṣe kí ni, ó yára gidi gan nítorí pé kí ni network tí mò ń lo network ti ó strong ni. Tí n bá ti kọ̀nẹ́ẹ̀tì fóònù Wi-Fi fóònù ti bá ti kọ̀nẹ́ẹ̀tì ẹ mọ TV mi, mò ń lo lọ́ nu. Kò n sí interruption, kò sí pé networki ń fluctuate. Ó yára gidi gan. Mo ní ìfẹ́ láti máa tan Wi-Fi fóònù mi. Nígbà kan ni mo ti rí Wi-Fi rí o, àmọ́ Wi-Fi iyún ó má ń jẹ ẹrú fún mi láti máa dì káàkiri. Mo padà sọ ọ́ sí ilé ni mo fi ń lo Wi-Fi fóònù mi. Ó si yára gan, ó yára púpọ̀. Mo ní ìfẹ́ síi láti máa lò ó ní gbogbo ìgbà tí mo bá ti wà nílé, tí mo bá ti fẹ́ lo tẹlifíṣànì mi tí mo sì fẹ́ wo fíìmù lorí rẹ̀.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ pọ̀ rẹ? Bí mo ṣe máa ń ṣe ìbáṣepọ̀ láwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi ni wípé tí n bá kọ́kọ́ dé ibi iṣẹ́ láàárọ̀ wọ́n mọ̀ mí, màá kọ́kọ́ kí gbogbo èèyàn tó ti wá ibi iṣẹ́ náà nítorí pé kí ni mo fẹ́ràn láti mọ kí yàn Kíkí lásán ni ó kọ́kọ́ jẹ́ kí ẹnuyàn mọ̀ pé à ẹni yìí fẹ́ ṣe kí ni ó fẹ́ bá mi ṣe. Tí n bá sì kí wọn tán, èyí tó bá jẹ́ ọkùnrin nínú wọn, a máa jẹ kí ni, a máa bá ara lọ́wọ́, èyí tó bá jẹ́ obìnrin nínú wọn, a kọ́ kí ra wa ni. Tí a bá ti kí ra wa tán, tó bá dìgbà launch àbí tó dìgbà tí a fẹ́ lọ jẹun, yóò lọ pọ̀ mọ́ àwọn tó yẹ kí n pe pé ẹ jẹ́ ká lọ jẹun wo. Tí a bá ṣe ìṣe tí a fẹ́ ṣe tí mo rí pé á ìṣe yìí kò yé mi sí, kàká kí n rí ṣe ṣé kú ṣé, e lọ bẹ ẹni tó mọ̀, a jọ ṣàwàdà, e sọ fún pé bá ìṣe yìí o, kò yé mi o. Tọ́ mi sọ́nà bí mo ti ṣe kí ni, bí mo ṣe ṣíṣe yìí. Ara ọ̀nà tí mo fi máa ń bá wọn ni, tí mo fi máa ń bá wọn ṣẹ̀pọ̀ táa fi jẹ́ mọ ní ìbáṣepọ̀ tó dánmọ́ránù. Tí mo bá ti rí pé á ẹni yìí àti ẹni yẹn wọ́n ṣe kí ni, wọ́n ò búra wa yẹn àbí wọ́n níjà, mo máa fẹ́ràn láti wá ọ̀nà tí màá fi parí ìjà láàrín àwọn méjìjì Tí n bá ti pé àwọn méjì, e ń bá wọn sọ́. Tí n bá ti bá wọn sọ tí mo rí pé mò fẹ́ gbà báyìí, e ń sọ fún HR ebíṣẹ́ wa pé báí báí bá ń ṣẹlẹ̀, mo sì fẹ́ràn kí ẹ pe àwọn méjì kì í ṣe kí ni, kí ẹ bá wọn sọ́, kí ẹ bá wọn parí rẹ̀. Ara ọ̀nà tí mo fi máa ń bá a ní ìbáṣepọ̀ tó dánmọ́ránù láàrín àwọn òṣìṣẹ́ mi nìyẹn.

Báwo ni ìwọ ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Èmi nígbàgbọ́ pé àkókò iṣẹ́ ọ̀tọ̀, àkókò ìgbésí ayé ọ̀tọ̀. So tí mo bá ti lọ ibi iṣẹ́ ní àárọ̀, ibi iṣẹ́ mo máa n sábà kúrò níbi iṣẹ́ ní ago mẹ́ta. Tí n bá ti kúrò níbi iṣẹ́ ní ago mẹ́ta, mo ráyè láti ṣe àwọn nǹkan mii tó jẹ́ àwọn nǹkan ìgbésí ayé mi àbí àwọn ìgbádùn mi tó yẹ kí n ṣe. Mo sì máa ń ní àǹfààní ọ́fù ní ibi iṣẹ́ ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀. Ó ṣe wípé kíni, ẹ̀ẹ̀mẹ́ta ní, ní ọ̀sẹ̀ ni èmi kì í ṣe kíni, èmi kì í lọ ibi iṣẹ́. Iru n lasán tó mi láti ṣe kíni, láti n bá ní àǹfààní láti ṣe nǹkan tó jẹ́ nǹkan ìgbésí ayé mi. Satiide, Sunday, mo máa ń ní àǹfààní láti, láti lọ ṣeré pẹ̀lú àwọn family. Mo máa ń ṣeré pẹ̀lú àwọn family. Pató bá jẹ́ bí àbí ìrọ̀lẹ́ tí mo ti kúrò ní ibi iṣẹ́ náà, nǹkan tí mo bá wa fẹ́ ṣe, gbogbo àwọn ìgbésẹ́ tí mo bá wa fẹ́ gbé ní ìgbésí ayé mi ti ó jẹ́ kí ìgbésí ayé mi kó tún lọ síwájú si, mo máa ń ṣe ní àkókò oyún. So ibi iṣẹ́ mi kì í ṣe ibi iṣẹ́ tó yẹ pé kò ń jẹ́ kí n láǹfààní. Mo rí bi balance láàárín ibi iṣẹ́ àti ìgbésí ayé mi.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Mo máa ń fọ ọkọ̀ mi ní weekend. Mo máa ń sábà fọ nítorí pé kí ni mi kì í ráyè ní ìgbà ibi iṣẹ́. Weekend mo maa n sábà fọ, ìgbà miran tí n bá sì ráyè láti fọ fúnra mi. Mo ń gbé fún àwọn tí wón máa ń fọ ọkọ̀ láti fọ, tí wọ́n bá sì fọ, mo maa n fún wọn ní owó. Ṣùgbọ́n, ṣùgbọ́n ìgbà tí mo sábà fọ ju tí bá ráyè dáadáa weekend ni ní àárọ̀ bí i àárọ̀ Saturday àbí àárọ̀ Sunday tí bá jáde síta. N gbé sínú compound n oo ṣe kì í níyìí sì fọ kó mọ́. Àmọ́ tí n bá le rii aye ní ọjọ́ yẹn, tó bá dii irole ojọ́ yẹn, n gbe lọ fún àwọn tí wọ́n bá eniyan fọo ọkọ̀. Won osì bá mi fọ tí ó mọ́o tónítínì. Bá sì bá mi fọ, tán yìí ṣe kì í níyìí gbe padà wálé. N yóò ra páàkì ẹyín tí n bá ní ibi tí mò ń lọ ní ọjọ́ náà.

Ṣé o máa ń bínú nígbà tí o bá, tí o bá wà nínú ọkọ̀? Mi ò fẹ́ràn láti mọ̀ bínú, èmi ṣe ẹni tí ń mọ bínú rárá. Mi sì fẹ́ràn láti mọ̀ bínú torí pé kí ni, ìbínú kò, sọ èèyàn dí nǹkan kan í ṣe kí ni, í máa ń ba nǹkan jẹ́ ni. Especially tí mo bá wà nínú ọkọ̀, mi ò fẹ́ràn láti mọ̀ bínú rárá torí pé kí ni, tí ẹeeyan bá bínú jù, ó lè affect bí èèyàn ó ṣe kí ni, bí o ṣe w'ọkọ̀, tí ó lọ ṣàkóbá fún ọkọ̀ wíwa eeyan. Nítorí náà kò dára kí eeyan mọ̀ bínú tí èèyàn bá ti wà nínú ọkọ̀. Tí mo bá wà nínú ọkọ̀ gan-an, tí mo bá rí ǹkan tó fẹ́ bí mi nínú, i n ṣe kí ni? I ń fi ara pamọ́ lẹ̀ ni kó má bá bí mi nínú torí pé kí ni, ìbínú yẹn kò dá. Tí ẹ̀yin bá ti bínú jù ó lè ṣàkóbá fún ọkọ̀ t'eeyan n wà, tó bá ti ṣàkóbá fún ọkọ̀ t'eeyan wà, ó lè ṣàkóbá fún ẹ̀mí ara eeyan Nítorí náà gbogbo ǹkan tó lè fa, tí ó fi, gbogbo ǹkan tó lè fi ṣàkóbá fún ẹ̀mí ara ẹni kì í ṣe kí ni, kí eeyan jìnnà sí pátápátá ni. Nítorí náà mi ò fẹ́ràn láti mọ̀ bínú tí mo bá ti wà nínú ọkọ̀ bẹ́ẹ̀ ni.

Ìgbà mélòó ni o máa ń woju àwòrán lójoojúmọ́? Mi ò fẹ́ran láti mọ wó oju àwòrán nítorí pé kí ni èmi ẹ ṣe obìnrin, ọkùnrin ni mí. Obìnrin ló máa ń sábà wò ju àwòrán ní gbogbo ìgbà. Nkan tí emi máa ṣe ni pé tí n bá ti fẹ́ jáde kúrò nílé, tí bá ti múra, tí mo ti wẹ̀, tí mo ti ṣe dáadáa tán, màá kàn wò ju àwòrán kí n lè bá wo bi mo ṣe rí. Tí n bá ti wo ju àwòrán láàárọ̀ ọjọ́ un tí mo sì wo bí mo ṣe rí, ó ti lọ nù. Aya fi ti n bá ní àbí tí nǹkan bá wà lójú mi àbí tí nkán wà lórí mi tí mo fẹ́ yọ kúrò àbí tí mo fẹ́ mú kúrò ló lè fa kí n wò oju àwòrán. Àmọ́ tí ó bá ti ṣi eleyi èmi ee sábà wò oju àwòrán tí n bá ti wò láàárọ̀ kí n tó kúrò nílé báyìí, ó tún di àárọ̀ ọjọ́ kejì kí n tun tó wò oju àwòrán. Èmi ní ìgbàgbọ́ pé bí gẹ́gẹ́ bí ọkùnrin tí ènìyàn jẹ́ kí ò sí ǹkan tí ẹ̀yań fẹ́ lọ máa ṣe ní ojú àwòrán láti máa wo àwòrán. Àmọ́ tó bá se pè olóbìnrin ni, obìnrin láǹfààní láti máa wo àwòrán kí wọ́n lè bá mo wò ẹwà wọn bó ṣe rí, láti lè bá mọ wò. Ìgbàgbọ́ tí èmi ní pẹ̀lú àwòrán wúwo nìyẹn.

Irú fóònù alágbeka wo ni ò ń lò? Fóònù alágbáka tí mò ń lò ni fóònù Redmi mo ń lò, mo sì ń lo iPhone. So fóònù méjì ni mò ń lò. Àmọ́ fóònù Redmi tó jẹ́ Android ni mo máa ń sábà lò ju, nitorí pé kínni, òun máa ń mú jáde tí mo bá ti ń lọ ibi iṣẹ́. Nítorí pé bátírì rẹ̀ òun ṣe kínni, òun tún strong dáadáa ju ti iPhone lọ. Tí n bá délé ni, mo máa ń lo iPhone mi láti máa, láti lè bá ṣe àwọn iṣẹ́ tí mo fẹ́ ṣe ló gbó láti ibi iṣẹ́. Àmọ́ fóònù Redmi mi tó jẹ́ Android version, òun ni mo máa ń mú jáde, òun ni mo sábà lò ju tí mo bá ti ń jáde lọ. Mo sì nífẹ̀ẹ́ sí àwọn méjì dáradára, nítorí pé kínni, wọ́n máa ń sáàfù mi gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe àbí gbogbo command tí mo bá fi sí wọn ní orí ni, wọ́n mọ n se kínni, wọ́n máa ṣe é dáradára. Fóònù sì dára, ó sì ti sáàfù mi dáadáa.